Nígbà wo ni o kẹ́yìn sọkún? Ìgbà tí mo kẹ́yìn sọkún jẹ́ ìgbà tí ó ti pẹ́sẹ̀ yín gidigide. Nígbà náà lọ́un ni wípé, à, ó ní, à, tígbà tí wọ́n na mí nílé ẹ̀kọ́. Ìgbà yíì dẹ̀ jẹ́ ìgbà kẹ́yìn tí mo sọkún. Àmọ́ ìgbà yíì jẹ́ ìgbà tí mo kọ́ àwọn ìtàn kan tí ó ti dára fún mi náà.

Ìrorí mélòó ni ó máa ń lò? Ìrọ̀rí méjì ni mo máa ń lò lóore kòre nígbà tí mo bá fẹ́ sùn. Eléyií dẹ̀ jẹ́ nǹkan tí ó ti ṣe pàtàkì fún mi ná gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí ó bá wù mí láti sùn. Mo máa ń rí dáju wipé ìrọ̀rí méjì ni mo máa ń lò: ìkan ní orí mi, ìkan ní ẹ̀gbẹ́ mi náà. Eléyii jẹ́ nǹkan tí ó da lọ́pọ̀lọpọ̀, tí ó de máa jẹ́ kí n sùn dáradára náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Ìṣẹ́gun òde jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ìgbà kẹ́yìn tí mo dẹ̀ lọ síbí ni ìgbà tí mo wà ní kékeré pẹ̀lú ẹ̀gbọ́n mi. Nígbà yẹ̀n lọ́hùn, a máa ń lọ sí ibi tí a ti ń pa ẹran. Ẹ̀ tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí máa ń fi inú mi dùn nítorí pé ìgbà tí a máa ń lọ, a máa ń pa ẹran oríṣiríṣi wá sílé ni. Tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó tun dára náà.

Ṣé o jẹ́ ẹni, ẹni tí kò jẹ ẹran? Mo jẹ́ ẹnìkan tí ó máa ń jẹ ẹran. Eran jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún àgọ́ ara nípa idi eyìí. Lánàá kán náà nígbà tí mo bá bá ṣe oúnjẹ, mo fẹ́ràn láti máa fi ẹran sínú rẹ̀ nítorí pé ẹran máa ń fún ni lẹ́jẹ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan tí dọ́kítà sọ fún wa pé kí n máa jẹ. Lóre kóre ìdí nìyí tí ó jẹ́ kí n máa jẹ ẹran.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe eléyìí. Lóre kóre, mo jẹ́ ènìyàn tí ó máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ nítorí pé ó máa ń finú mi dùn. Ó de jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo bá fẹ́ kọ ǹkan bóyá ní ilé ìwé tàbí níbikíbi tí mo bá wà. Ọwọ́ jẹ́ ǹkan tí mo máa ń lò.

Èso wo ni o fẹ́ràn jù? Èso tí mo fẹ́ràn jù ni èso kan tí, èso apple. Èso apple yìí jẹ́ èso kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ́ wùn mi láti máa ń jẹ nítorí pé nígbà tí mo bá jẹ́, ó máa ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ tí mo lè rò láti ṣe. Ó dẹ́ tún jẹ oúnjẹ kan tí, èso kan tí ó dùn jẹ náà.

Nígbà wo ni o keyìn lọ rí dókítà? Ní ọ̀sẹ̀ tí o kọjá mo si lọ rí dókítà nítorí pé, eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún àgọ́ ara mi. Mo fẹ́ràn láti máa rí dókítà ní gbogbo ìgbà nítorí pé, àyèwò ara jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì kí ènìyàn máa ṣe ìgbà yíí tí mo rí pé ibà ránpẹ́ fẹ́ ṣe mí. Ìgbà yíì ni mo lọ rí dókítà kẹ́yìn ní ọ̀sẹ̀ tí o kọjá.

Ṣé o máa ń ṣe yoga? Yoga jẹ́ nǹkan tó dára, lọ́pọ̀lọpọ̀ modẹ̀ máa ń ṣe èléyìí lórèkórè gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé nígbà tí mo bá ṣe léè yìí, ó máa ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ mi. A ti rí i pé láti ṣe bí ìdárayá, láti na ra nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe á ní òrèkórè náà.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, à, gẹ́gẹ́ bí ènìyàn mo dà máa ń ṣe élèyi lóòrèkóòrè náà. Ọkọ̀ akẹ́rù dára, à, mo máa nígbà tí mo bá fẹ́ lọ sí ọjà. Ó jẹ́ ìgbà kẹ́yìn tí mo lo, à, ọkọ̀ yìí láti rí kó àwọn ẹrù tí mo ní lọ sí ọjà nígbà tí mò ń tà nkan.

Ṣé etí rẹ dára? Etí mi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé nígbà tí àwọn ènìyàn bá bá mi sọ̀rọ̀, mo máa ń gbọ́ àwọn nǹkan tí wọ́n ń sọ gidigidi. Ìdí nìyí tí mo fẹ́ rọ pé etí mi dára, ó dè jẹ́ nǹkan tí mo máa ń lò láti gbọ́ àwọn nǹkan tí ènìyàn máa sọ fún mi lóòrèkóòrè náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára.

Kí ni àwọn ìmọ̀ tójo tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tójo tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ ní oríi nípa, à, ìlò ẹ̀rọ kọ̀mpútà àti lápútọ̀pù. Eléyi ìjẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti rí i dájú pé mo mọ bí wọ́n ṣe ń lo àwọn sọ́fútwéẹ̀ kọ̀ọ̀kan láti fi ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe dáradára.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ nítorí pé lè jẹ́ ǹkan tí kò bójú mu kí a, ọmọ Yorùbá kí ó máa ṣe nígbà tí oúnjẹ bá ṣẹ́ kù. Mo máa ń ri dájú pé won gbe fún ẹranko ọ̀sìn mi tó jẹ́ ajá. A, eléni mo máa ń ṣe a, lóre kóre láti rí dájú pé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe.

Ṣé o ti lé ẹnikan kúrò ní ìṣeri? Mo jẹ́ ẹnìkan tí ó mọṣẹ́ gedegbe àmọ́ náà mi ò tí ì lé ẹnìkankan kúrò ní ìṣeri. Nítorí pé eleyìí kì í ṣe ǹkan tí o bójú mu. À nígbà tí àwọn ènìyàn bá ṣe ǹkan tí kò dára níbi iṣẹ́, mo máa rí dájú pé mo bá wọn sọ̀rọ̀, à láti rí dájú pé wọ́n yípadà.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ iwájú jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dárìnrò lọ́pọ̀ ìfẹ́ pé, àá kí n rí dájú wípé mo kọ́ àwọn ìmọ̀ tuntun láti rí dájú pé àwọn iṣẹ́ tí mò ń ṣe, àwọn lọ sí iwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ láti rí ìlọsíwájú.

Ṣé o máa ń jẹ goomù? Goomù jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ń jẹ lóòrèkóòrè ntorí pé ó jẹ́ ǹkan tí ó dára o de jẹ́ ǹkan tí mo tun fẹ́ràn náà gẹ́gẹ́ bí ènìyàn. À goọ̀mù jẹ́ ǹkan tí ó máa ń ṣa ra lóore náà. Alákọ̀kọ́, ó dẹ̀ tún jẹ́ ǹkan tó jẹ́ wípé ó máa ń fún mi ní okun àti agbára nígbà tí mo bá ṣe, er, eré ìdárayá náà.

Àkókò wo ni ò fi iṣẹ́ rẹ sí? Iṣẹ́ mi jẹ́ nǹkan tí o ṣe pàtàkì fún mi, mo dẹ̀ fi iṣẹ́ mi sí àkókò tí ó dára lọ́pọ̀lọpọ̀. Láàkọ́kọ́, mo fi iṣẹ́ mi sí déédéé aago mẹ́sàn-án sí aago márùn-ún ìrọ̀lẹ́. Ibi bayìi ni mo fi iṣẹ́ mi sí, tó jé pé mo dé ń ṣe ní òrékoré láìsí ìdíwọ́ kankan ní orí iṣẹ́ náà.

Oṣù wo ni o, àbí oṣù tí a bí mi ni oṣù February, ìyẹn oṣù kejì nínú ọdún. Oṣù yìí dà jẹ́ oṣù kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀, tí ó dà máa mú ní mìdún láti ṣe àwọn nǹkan kan tí mo ní ìró láti ṣe náà. Oṣù yìí jẹ́ oṣù tí ó dára, tí ó dà jẹ́ oṣù kan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn fún àkókò ìbẹ̀rẹ̀ ọdún.

Ṣé ètú, ṣe o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ mọ̀ ọ́n dáradára. Ìtumọ̀ orúkọ mi jẹ́ nǹkan tó jẹ́ wípé àwọn ènìyàn fẹ́ràn, tí àwọn ènìyàn dẹ̀ fẹ́ràn láti máa gbọ́ ní orekore náà. Dáa, ní ìdí nìyí tó jẹ́ wípé orúkọ mi jẹ́ ǹkan ìgbéga àti ìlọsíwájú fún mi.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ dúdú. Àwọ̀ dúdú jẹ́ àwọ̀ kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí ó yẹ kí àwọn ènìyàn kí wọ́n máa lò nítorí pé àwọ̀ yìí jẹ́ àwọ̀ kan tó jẹ́ wípé òun ni mo máa ń lò nígbà tí mo wà ní kékeré lọ sí èbí gbogbo. Ó dẹ jẹ́ àwọ̀ aṣọ kan tí mo fẹ́ràn náà, à kí n máa wà lóre kọ̀re náà.

Báwo ni ọṣẹ máa ń ṣètò àwọn owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń ṣètò rẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Láàkọ́kọ́, mo fẹ́ràn láti rí dájú pé àwọn nǹkan tí mo ń ṣe, mo ṣe é ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Eléyì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí èèyàn láti rí dájú pé mo n ṣe wọ́n dáradára.

Kí ni o má ń ṣe ní òwúrọ̀ kankan? Òwúrọ̀ jẹ́ ìgbà tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí inú mi lè máa ń dùn. Mo máa ń rí dájú pé mo ṣe àwọn iṣẹ́ tí mo níro láti ṣe ní àárọ̀. Nígbà tí mo bá jí dédé, ago máa ń rùn. Mo máa ń gbàdúrà. Lẹ́yìn tí mo bá ti gbàdúrà tán, mo máa ń rí dájú pé, àá, mo ṣe oúnjẹ, mo dẹ̀ ṣe àwọn nǹkan kí n tó máa lọ sí ibi iṣẹ́ náà.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Gíìgùn kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi mọ̀, dè máa ń ṣe eléyìí lóòrèkóòrè náà. Mo mọ bí wọ́n ti ń gun kẹ̀kẹ́ nítorípé pé eléyìí ni mo máa ń ṣe nígbà tí ń bá fẹ́ lọ ṣe eré ìdárayá ìyẹn ní ibi gimu tàbí nígbà tí ó bá wù mí kí n sáré náà, mo mọ bí wọ́n ti ń gun kẹ̀kẹ́ dáradára.

Báwo ni o ṣe è máa ń ṣeètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń ṣe ètò àwọn eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo fẹ́ràn kí n máa kọ àwọn iṣẹ́ àkànṣe sílẹ̀ kí n lè rí i dájú pé àmúṣe ètò wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Mo dà máa ń ṣe eléyìí lóòrèkóòrè àlójujùmọ́

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni àwọn eléyìí tó jẹ́ wípé mo máa ń rí láti orí afẹ́fẹ́ iyen, orí social media tàbí orí Íńtánẹ́ẹ̀tì. Eléyìí dẹ́ je ǹkan tí ó ṣe pàtàkì sí mi lọ́nà kan tí mo máa ń lò láti rí dájú pé àwọn iṣẹ́ tí mo ń ṣe ó tẹ̀síwájú ní ọ̀nà tio to àti ní ọ̀nà tí ó yẹ.

Bawo ni ọṣẹ maa n kọju idena ọkọ? Awon idena ọkọ jẹ awọn nkan ti wọn tọ ṣe pataki fun eniyan naa. Nipa idẹ yìí, mo máa n daju pe mo ṣe idojukọ awọn eléyìí l ni ọna ti o tọ ati ni ọna ti o yẹ. Mo de ma ṣe lẹ yi latí lọ́ àwọn ọgbọn ìmọ ti mo mọ lori rẹ tabi ki n pe àwọn ènìyàn ti o ba ni ọgbọn ijinlẹ ni ori rẹ naa.

Bawo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Àwọn ẹlẹgbẹ́ mi ní ibi iṣẹ́ jẹ́ àwọn ènìyàn tí ó ṣe pàtàkì ṣi mi, mo de máa ń bá wọn ṣiṣẹ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ́ naà. Àwọn ẹlẹ́yìí jẹ́ àwọn ènìyàn tí wọ́n ní ọgbọ́n ìmọ̀, a de máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ kan láti rí dájú wipé iṣẹ́ n tẹ̀síwájú ní ọ̀nà tí ó dára.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà kan tí ó ṣe pàtàkì. Nọ́mbà ìwọlé ni mo dẹ̀ ní nígbà tí mo bá ní àwọn ìdójú, à, pàtàkì orí ńkan tí mo nílò láti ṣe ìdójú kan tàbí láti ṣe àtúnṣe lórí rẹ̀. Ìgbà yìí jẹ́ ìgbà tí mo máa ń pè wọ́n tó dẹ̀ jẹ́ ńkan tí ó tún ṣe pàtàkì si mi náà, mo dẹ̀ ní nọ́mbà wọn dára dára.

Ṣé o ti lu etí rí? À, li lu etí jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé ó lòdì sí ìlànà Yorùbá. Nípa idi eyi, mo máa rí dájú pé àwọn nkankan tí mo bá nílò láti ṣe, mo máa ṣe ní ọ̀nà tó tọ̀ àti ní ọ̀nà tó yẹ. Mi ò dètí lu etí ri gẹ́gẹ́ bí ọkùnrin tí mo wà. Àà.

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo ní fẹ́ràn láti máa ṣe nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà. Nígbà náà lóhùn ni mo dàràpọ̀ mọ́ ẹgbẹ́ akọrin ní ilé ìjọsìn wa, to de jẹ́ nǹkan tí mo máa ń ṣe dáradára. Inú mi de máa ń dùn nígbà tí mo bá ń kọrin nítorí pé ó máa ń mú mi lára dá.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni àwọn tí ó ń kọrin. Àwọn tó ń kọrin jẹ́ àwọn ènìyàn tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé wọ́n máa ń mọ̀ mí lára dá. Inú mi dẹ̀ máa ń dùn nígbà tí mo bá ń gbọ́ àwọn orin, àgàgà àwọn orin tí ó bá jẹ́ orin tí ó dára tí ó dẹ̀ máa ń mú inú ènìyàn dùn náà.

Ṣé mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo jẹ́ ènìyàn tó máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi nàá gẹ́gẹ́ bí ènìyàn nípa ìdí èyí, àmo máa ń ra àwọn nǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára àti ó dẹ̀ rọrùn fún mi láti máa ṣe nígbà gbogbo.

Ajọdún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni ìgbà Kérésìmesì. Ìgbà Kérésìmesì ni ìgbà kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí ó de máa ń fú nu mí dùn nítorí pé mo máa ń rí àwọn ènìyàn tí ó ti pẹ́ tí mo ti rí wọn. A dè máa ń ṣe ọdún yìí láti ri dájú wipé àwọn ènìyàn ń wá sí ìmúṣẹ náà.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Àkíkọ lẹ́tà fún àwọn ènìyàn jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè ti o de tun jẹ́ nǹkan tí ó máa ń mú mí dùn. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn nítorí wipé ó jẹ́ nǹkan tí ó dára. Mo dè máa ń ṣe léyìí nígbà gbogbo nígbà tí àyè rẹ̀ bá yọ sílẹ̀. Bóyá, nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ àbí kí ń sọ èrò iọkàn mi fún wọn.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkí tí mo fẹ́ràn láti máa ṣe nígbà gbogbo nítorí pé, à, ó máa ń mú mí dùn, ó dà máa jẹ́ kí àyà mí kún ná. Mo máa ń ṣe ìdárayá nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣe àti ríi pé láti rí i dájú pé àwọn nǹkan yọrí sí rẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà.

Àwọn ojú ayélujára wo ni o wà? Ojú òpó ayélujára tí mo wà jẹ́ ǹkan tí yóò pọ̀ díẹ̀ mọ́ wa lórí Facebook, órí Instagram, órí Twitter àti WhatsApp ná. Elé dè jẹ́ ǹkan tí mo máa ń lò láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, a, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ àti láti rí dájú pé a mọ̀ mọ̀ àwọn ǹkan kan tí ó ń ṣẹlẹ̀ nínú ìlú tí mo wà.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Àwọn ohun ọ̀ṣọ́ jẹ́ àwọn nǹkan tí wọ́n ṣe pàtàkì tí ó dára kí ènìyàn máa wọ̀. Mọ́dẹ máa ń wọ àwọn ọ̀ṣọ́ ọlọ́rọ̀kérè nígbà tí n bá fẹ́ jáde tàbí nígbà tí n bá fẹ́ lọ sí òde, bọ́yá níbi ọjà tàbí nígbà tí n bá fẹ́ lọ sí, eré ìdárayá tàbí ibi ayẹyẹ náà, mo máa ń ṣe lẹ́yìsára.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ máa ń dúró dáradára, nítorí pé eleyii ni mo máa ń lò ó lóore kore nígbà tí mo bá fe pe àwọn ènìyàn, ṣe iṣẹ́ lórí fóònù tàbí láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ náà. Eleyii dé jẹ́ nǹkan tí ó tún dára, tó yẹ kí ènìyàn ní a sì ara náà láti máa lò ó.

Ṣé o fẹ́ràn wà ní òru? À wíwà ní òru jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn rárá, nítorí pé ó jẹ́ nǹkan tí kò dára kí ènìyàn máa wà mọ́. Nígbà tí o bá wùn mi kí n wà ní òru, pé á nígbà tí mo bá fẹ́ sùn tàbí tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ kankan tí, à, mi ò nílò iná fún, ìgbà yẹn ni mo máa ń wà ní òru.

Ṣé o ní ètò láti fi fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Eléyìí jẹ́ nǹkan tí inu mi máa ń dùn láti ṣe nítorí pé fẹ́, fífẹ iṣẹ́ mi sí ìlú mìíràn jẹ́ nǹkan tí ó ti wà nínú ọkàn mi láti ọjọ́ pípẹ́. Ìlú tí mò wà lọ́wọ́ ń sì ọ jẹ́ ibi kan tí mi ò fẹ́ràn bí bẹ́ẹ̀ yẹn. Nípa ìdí èyí, o máa wun mí kí n fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn nítorí pé ó ṣe pàtàkì.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jẹ nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí láti darí jù wọ́n kì í ṣe nǹkan tí ó lè rà fún mi gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé mo máa ń ṣe ilé yìí láàláìsí àníàánì. Nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí láti darí jù wọ́n kì í ṣe nǹkan tí ó lè rà gidigidi. Mo dẹ̀ máa ń rí dájú pé tí wọ́n bá bẹ̀ mí, mo máa gbọ́ ẹ̀bẹ̀ wọn náà.

Kí ni ó máa wá nínú òṣìṣẹ́ tuntun? Àwọn òṣìṣẹ́ tuntun jẹ́ àwọn ènìyàn tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Àwọn ǹkan tó mọ̀dẹ́ ẹ wá nínú wọn jẹ́ alálákòókò ìmọ̀ àti òye láti ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ gbà wọ́n fún iyen lalálákòókò elekejì láti ri pè wọ́n ní ìwà tí ó dára àti ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí ọba òkun náà.

Ṣé o máa ń pàdé àfojúsùn títa rẹ? Àfojúsùn títa mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dà máa ń pàdé léèyí nígbà mìí tí ọjà bá dára. Nítorí pé kì í ṣe ìgbà gbogbo ni ọjà máa ń wà mọ́. Nígbà tí ọjà bá wà, mo máa ń ṣe akitiyan, mo dẹ̀ máa ń fi iṣẹ́ sí i náà láti fi pe mo pàdé àfojúsùn títa mi.

Ṣé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ bá ń wọ eléyìí láṣẹ́-ayẹ pé mo ṣe, mo bo irun mi dáradára. Láti bo irun mi jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ìdí nìyí tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa wọ a fìlà tọ dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí inú mi dẹ̀ dùn sí náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń pa owó pamọ́ láti fi owó pamọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń ṣe eléyìí ní òorékòórè nítorí pé ó jẹ́ nkan tí inú mi máa ń dùn sí náà láti máa ṣe. Mọ́ máa n rí pé mo pa owó pamọ́, mo de fi lára owó tí mo bá ní náà pamọ́ sí ibìkan láti rí owó lò ní ọjọ́ iwájú, ní ọ̀nà tí ọ̀ to àti ní ọ̀nà tí oyè náà.

Iru etígbọ́ wo ni o máa ń lò? Etígbọ́ tí mo máa ń lò ni etígbọ́ tí ilé iṣẹ́ Samsung tí wọ́n ṣẹ̀ ṣe jáde. Eléyi ìdè jẹ́ etígbọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dà máa ń mú mí dùn gidigidi nítorí pé ó jẹ́ ǹkan tí, à, ó dára láti máa ṣe. Àwọn etígbọ́ ìdè jẹ́ etígbọ́ kan tí mo máa ń lò nígbà tí mo bá ṣe eré ìdárayá tàbí ní bá ń sáré.

Ṣé o ti lọ sóde rí? Lílọ sóde jẹ́ nǹkan tí a ò ṣe pàtàkì fúnmi. Mo dẹ̀ ti lọ sóde ní oríṣiríṣi ọ̀nà, fún ayẹyẹ, fún àjọ̀dún, fún ìgbéyàwó àti àwọn nǹkan tí wọ́n tó ṣe pàtàkì náà. Elẹ́yìí ni ó máa ń mú mi lọ sóde, bóyá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, pẹ̀lú ẹbí àti àwọn ara náà.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Àwọn ètò ààbò kọ̀ǹpútà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ní wọ́n lọ́pọ̀lọpọ̀ nítorí pé eleyi mo máa lò láti ṣe ìdáàbòòbò kọ̀ǹpútà mi kí àwọn ǹkan kan kí ó bá máa ṣẹlẹ̀ sí tàbí kí àwọn olè kí wọ́n bá máa wọ̀ orí ẹ̀leyi ni, mo dẹ̀ máa lò lórí kórè náà gẹ́gẹ́ bí ènìyàn tí ó dẹ̀ ṣe pàtàkì fún mi.

Nígbà wo ni o máa ń gẹrun rẹ? Gígerun mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi májè mo dẹ. Mo máa ń gẹrun mi ní ìgbà méjì ní oṣù kan nítorí pé, a mo máa ń mú àyè sílẹ̀ láti gẹrun mi ní ọ̀sẹ̀ méjì méjì nínú oṣù. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe láti ripé irun mi kò dọ̀tí. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó wà dáradára náà.

Ìgbà mélòó ni ò máa ń jẹ́ kí fóònù rẹ gbaná? Láti jẹ́ kí fóònù mi gbaná, mo máa ń lo bí i wákàtí mẹ́rin nítorí pé fóònù mi jẹ́ ǹkan tí mo máa ń lò láti fi ṣe àwọn iṣẹ́ oríṣiríṣi. Ídínìyì tọ́ jẹ́ wípé mo máa ń lò wọ́n ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ àti láti rí dájú pé ó gba iná tí ó pọ̀ gidi gidi kó má ba à ku.

Kí ni o máa ń ṣe láti tayọ sí àwọn alábàáṣisepọ̀? Nígbà tí mo bá bá àwọn alábáṣiṣepọ̀, nǹkan tí mo máa ń ṣe ni wípé mo máa ń rí dájú pé mo mun èrò tuntun wá, mo dẹ̀ mú èrò ọlọ́gbọ́n wá náà. Eléyì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo máa ń ṣe láti lé rí dájú wípé, mọ́ ń tayọ láàárín àwọn alábáṣiṣepọ̀ lọ́nà gbogbo.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Ògùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì àmọ́ kì í ṣe nǹkan tí mo máa ń mu lójoojúmọ́ nítorí pé kì í ṣe nǹkan tí ó dára kí ènìyàn máa ń mu Ògùn lójoojúmọ́ nígbà tí kò sí àárẹ̀ kankan tí ó ń ṣe ìdí nìyàn tó fàá. Toje wipé ìgbà tí mo máa ń mu Ògùn ni ìgbà tí àárẹ̀ bá ṣe mí tàbí tí nǹkan kan bá ṣẹlẹ̀

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe éleyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà to yẹ. Nígbà tí àwọn ènìyàn bá fẹ́ ra nǹkan lọ́wọ́ mi, tàbí ti n bá fẹ́ ra nǹkan lọ́wọ́ àwọn ènìyàn boya ní ibi ọjà, a máa ń ṣe eleyìí láti ní àdéhùn lórí àwọn nkankan nípa iṣẹ́ tàbí ọjà náà.

Ṣé o ní káàdì iṣẹ́? Káàdì iṣẹ́ jẹ́ káàdì kan tí ó ṣe pàtàkì mọ̀ dẹ̀ ní ilé yìí nítorí pé ó ṣe pàtàkì fún mi láti ri daju pé mo ní eleyi dani nígbà tí mo bá fẹ́ ṣe àjúwe ara mi fún àwọn ènìyàn àti láti rí pé àwọn ènìyàn mọ irú èèyàn tí mo jẹ́ tàbí láti jẹ́ èèyàn tí ó ń ṣiṣẹ́ níbí. Ìbá ra rẹ mi káàdì iṣẹ́.

Ṣé ojú rẹ dára? Ojú mi jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ojú mi máa ń ríran dáradára. Mo dẹ̀ máa ń nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga, tí bá ń wà nínú ilé ìwé láti kọ̀we, màá rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń kọ dáradára. Ìdí ni ó fa tí ojú mi fi dá lọ́pọ̀lọpọ̀. Mi ò dẹ̀ ní àìsàn ojú kankan.

Ṣé o fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ àlọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Àwọn àlọ́ de jẹ́ àlọ́ tí ó máa ń fi inú mi dùn lóorekòrè nígbà tí mo bá gbọ́ wọn. Mo máa ń lórúkọ ìgbà tí mo bá fẹ́ lọ síbi òde tàbí kí n lọ ṣe ìdárayá. Ìgbáyi ni mo máa ń wo àwọn àlọ́ apanilẹ́rìn. Bo ya nínú fíìmù tàbí kí n lọ sí sinimá náà kí n lọ wọ̀n wọ́n.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ibi orin jẹ́ ibi kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí inú mi dẹ̀ máa ń dùn lóòrèkóòrè nígbà tí mo bá lọ síbẹ̀. Nígbà tí, ìgbà kẹ́yìn tí mo dẹ̀ lọ sí ibi orin ni ìgbà tí ilèré kan wá sí àdúgbò wa, à lọ́hùn, tí wọ́n dẹ̀ pè mí sí ibi. Ayẹyẹ yìí ó jẹ́ ìgbà kẹ́yìn tí mo lọ sí ibi tí wọ́n ti ń ṣe orin, tó dà múna mi dùn gidi gan.

Wákàtí mélòó ni iṣẹ́ rẹ lójoojúmọ́? Iṣẹ́ mi máa ń gba wákàtí mẹ́wàá lójoojúmọ́. Tó de jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì nítorí pé mo máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní déédé aago mẹ́sàn-án àárọ̀ sí aago márùn-ún ìrọ̀lẹ́. Eléyìí de jẹ́ nǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́ tí ó de máa ń gba àkókò yìí lọ́wọ́ mi. Tí ó de jẹ́ nǹkan tí a maa mú inu mi dùn náà.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Ìmúdójúìwọ̀n software jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Láàkọ́kọ́, mo bá rí dájú pé mo ṣe léyìí láti pẹ́ àwọn software yìí àti àwọn kọ̀m̀pútà nítorí pé wọ́n nílò láti ṣiṣẹ́ bí ó ṣe yẹ ko ṣiṣẹ́ kí wọ́n bá lè ṣiṣẹ́ dáadáa dára.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi. Nítorí pé ọjọ́ ìsinmi jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí mo máa ń lọ sí ilé ìjọsìn, ṣé ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti láti rí i dájú pé mo ń bá àwọn ọ̀rẹ́ mi pàdé. Náà elé dè jẹ́ nǹkan tí ó máa ń fi inú mi dùn gidigidi. Nípa ìdí èyí, ọjọ́ ìsinmi jẹ́ ọ̀sẹ̀ kan nínú ọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù.

Ṣé o máa ń fi ìpara sára? Ìpara jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń fi sára ní ọ̀naa tí ó tọ́ àti ní ọ̀nàa tí ó yẹ. Eleyi jẹ́ ǹkan tí ó dara lọ́pọ̀lọpọ̀ lóorekóorè nígbà tí n bá wẹ̀, tí n bá fẹ́ lọ síbi iṣẹ́ tàbí tí bá fẹ́ lọ sóde àbí tí bá fẹ́ lọ sùn náà. Ìgbà míì ni mo máa ń fi ìpara yìí sára nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Kí ni àwọn ohun èlò tí tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi jẹ́ ǹkan tí ó pọ̀ lálákọ̀kọ́. Iná mọ̀nàmọ́ná jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi gidi tí ó dára kí ènìyàn ní. Ẹlẹ́ẹ̀keji, ààh, laptọọpu àti kọ̀npútà àti àwọn sọfitùwẹ ti mo nílò láti ṣe àwọn iṣẹ tó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà.

Ìgbónájejẹ́ jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn ni amúlé tutù tí àwọn olóyìnbo mọ̀ sí air conditioner. Ó de jẹ́ nǹkan tí mo máa ń lò lóorekóòrè náà láti rí pé inú yàrá mi wà ní tutù. Nígbà tí mo bá fẹ́ sùn, elèyi máa n fún mi ní ìtura. Ó de máa ń jẹ́ kí ibi gbogbo wà ní mímọ́, àní ní àni náà.

Ṣé o ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó de j́ẹ́ ǹkan tí mo ní ná gẹ́gẹ́ bí ènìyàn. Àà, ọkọ̀ tí mo ní jẹ́ ọkọ̀ kan tí wọ́n gbé fún mi ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, tí mo de máa ń lò dáradára láti rí i dáju pé mo ṣe àwọn ǹkan kan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà.

Bawo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ilé? Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa ṣe ètò àwọn nǹkan ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ìdí nìyí tó fa, tọ́jú wípé ṣíṣe ètò àwọn nǹkan yìí máa ń fún mi ní ààyè láti dájú wípé àwọn ọ̀rílẹ̀ àkókò tí ó dára lò nígbà tí mo bá wà nínú ilé.

Báwo ni o ṣe máa rántí àwọn ọ̀rọ̀ àṣíran rẹ? Àwọn ọ̀rọ̀ àṣínà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ fẹ́ràn láti máa kọ àwọn ilé sílẹ̀ nígbà tí mo bá ní àwọn ọ̀rọ̀ àṣína tí mo ṣẹ̀ṣẹ̀ ní. Mo máa kọ wọ́n sílẹ̀ dáradára láti rí i dájú pé, à, mi ò gbàgbé wọn. Mo dẹ̀ rí i dájú pé mo ṣẹ wọ́n ní ọ̀nà tí ó daa náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bí bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe eléyìí lórí kòrè náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣe nígbà tí bá ṣe ina àbí tí bá lọ síbi kan tí mo bá pàdánù àwọn ọ̀nà mi. Mo máa rí dájú pé mo bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá rí ní agbègbè náà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Ṣíṣètò àwọn ímeèlì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mo ṣe wọ́n ní ìpele ìpele. Bọyá fún ímeèlì fún iṣẹ́, fún ọjà, fún eleyii toṣe, fún títẹ̀ mí nìkan, fún àwọn ọ̀rẹ́. Mo máa ń ṣe eleyii ní ìpele ìpele àti ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà.

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé lórí fóònù jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ẹ́ náà. Nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn ṣe ìpàdé àmọ́ tí wọn sì ní àrọ̀wọ́tó, ìgbà yìí ni mo máa ń gba ipè ìpàdé ní orí fóònù tó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń lọ dáradára tí ó dẹ̀ máa ń ní ìpinnu tí ó dára náà.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Nígbà tí òjò bá ń rọ̀, mo fẹ́ràn láti máa wà nínú ilé torí pé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn òjò. Nítorí pé òjò jẹ́ ǹnkan tí ó máa ń fún mi ní òtútù nígbà ìdílé. Nígbà tí òjò bá rọ̀, mo fẹ́ràn láti wà nínú ilé láti máa ṣe àwọn iṣẹ́ tí ó bá dára tàbí láti kọ nǹkan náà.

Ṣé o ní àìsàn ìkórira fún oúnj, sí oúnjẹ kan? Oúnjẹ tí mo ní ìkórira sí ni ọ̀lẹ̀lẹ̀ tàbí eléèti àwọn Yorùbá máa ń pè ní mọ́yínmọ́yín. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà nítorí pé, à, eléyìí ni mo fẹ́ràn láti máa, à, mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ yìí lóore kóró ìdí nìyí tí mo fi ní àìsàn síi.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá mú òun múmu? Nígbà tí mo bá mú òun múmu, mo máa ri dájú pé mi ò pín lo ọ̀pá ìfàmúra. Nítorí pé, èleyí jẹ́ nǹkan tí kò fì kò bójúmu kin lè ṣé nǹkan tí ó dára kí ènìyàn kí ó má ṣè naa nípà ìdí èyi. Nígbà tí mo bá mú òun múmu, mo máa ri dájú pé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣè é.

Ṣé o máa pe àwọn oníbàárà tuntun? Gẹ́gẹ́ bí èèyàn máa ń pe àwọn oníbàárà tuntun nítorí pé eléèé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti dájú pé ọjà tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ ná. Ìdí nìyí tó fa, tó jẹ́ wípé nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, mo máa ń pe àwọn oníbàárà tuntun dáradára tí ó jẹ́ ǹkan tí ó ṣe dára náà.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń kojú pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye. Ẹleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe. Nígbà tí mo bá ní àwọn ìṣòro, mo fẹ́ràn láti máa ṣe ìwádìí lórí rẹ̀, ka ìwé lórí rẹ̀, àti láti gba àmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn náà láti ṣe àṣeyọju ṣe.

Ṣé o máa ń mu àwọn ohun mímu protein? Àwọn ohun mímu protein jẹ́ nǹkan tí mi ò kí ń mu. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa mú nítorí pé mo mọ̀ dájú wípé kise ǹkan tí ó dára ní àgọ ara, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún máa ń fa àwọn nǹkan kan sí àgọ̀ ara náà. Ìdí nìyí tó fa tó ya wípé àwọn ohun mímu protein jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa ń mu gidigidi.

Ṣé o maa n ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti rí dájú pé mo ṣe é ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eleyii dẹ jẹ́ nǹkan tí ó dára náà láti rí dájú pé mo ṣe é. A máa ń ṣe eleyìí nítorí wipé ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe ìtọ́jú ọjà ní oòrékòorè náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ìgbà kẹ́yìn tí mo lọ sí ọjà ni ìgbà tí, à, ọ̀sẹ̀ tí ó kọjá. Nígbà tí mo fẹ́ lọ ra àwọn ohun èlò fún oúnjẹ àti iṣẹ́. Ó jẹ́ ìgbà kẹ́hìn tí mo lọ sí ọjà, eleyii dẹ́ jẹ́ kí inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé gbogbo àwọn nǹkan tí mo fẹ́ràn láti rà níbẹ̀ ni mo rí, tó de dára lọ́pọ̀lọpọ̀ náà.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ìsinmi jẹ́ ǹkan tó ṣe pàtàkì àmọ́ tí mbà ti fẹ́ lọ sí ìsinmi, ó wù mí kí n lọ sí ìlú Canada pẹ̀lú ẹbí mi nítorí pé ibí jẹ́ ibìkan tí ó dára kí n lè kọ́ ìmọ̀ tuntun àti ọgbọ́n lórí àwọn ǹkan kan tí wọ́n tún ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́yìí lófa. Tó jẹ pé mi fẹ́ lọ sí ìlú Canada fún ìsinmi.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá jẹun? Nígbà tí mo bá jẹun, mo ní ìwà tí ó dára. Eléyii dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí ó yẹ kí gbogbo ènìyàn kí wọ́n ni náà nítorí ìwà tí ó dára. Ó jẹ́ nǹkan tí ènìyàn gbọ́dọ̀ ní nígbà tí ó bá jẹun. Àwọn ìwà yìí dẹ jẹ mọ kí ènìyàn máa sọ̀rọ̀, kí ó máa pariwo, àbí kí ó máa jà nígbà tí ó bá jẹun lọ́wọ́

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣisepọ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣisepọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo fẹ́ràn láti ṣe ilé yìí ní ìmọ̀ ọ̀tún láti ri dájú pé gbogbo nǹkan lọ dédé. A ní láti ṣe àwọn nǹkan tí yóò sì dára náà gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó jẹ́ fún gbogbo ènìyàn.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, mo dà máa rí dájú pé mo fi sí ibi àpò owó mi nítorí pé ibi báyì jẹ́ ibi kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa rí dájú pé mo tọ́jú àwọn ago mi síbẹ̀ kí wọ́n má bà sọnù. Ìdí nìyí tó jẹ́ pé eléyí ni máa ń lò lóòrèkóòrè náà láti rí dájú pé mo tọ́jú àwọn ago yìí dáradára ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ilé oúnjẹ jẹ́ ibìkan tí mi ò kí ń lọ lóore kóore amọ́. Ìgbà kẹ́yìn tí mo lọ sí iru aárín i ní oṣù tí ó kọjá. Nígbà tí mo délé tí kò lè ṣe oúnjẹ kankan tí mo jẹ jẹ ẹ nílé. Ìgbà yìí ni mo pinnu láti lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ tó lè jẹ́ ǹkan tí kò burú kí ènìyàn kí ó máa ṣe nígbà mí.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù ni dédé aago méjìlá ọ̀sán, ìyẹn twelve PM, toje wipé ìgbà yí ni màá ṣi wọ iṣẹ́ láti lọ jẹun àti láti rí dájú wípé mo sinmi, tà á ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó dára. Éleyìi dé jẹ́ nǹkan tí ó tun wá ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe nígbà mí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Báwo ni ọṣẹ máa ń tọ́jú ara rẹ? Tí tọ́jú ara mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo lè máa ń ṣe léèyi ni ọ̀nà tí ó wọ́pọ̀. Láàkọ́kọ́, mo fẹ́ràn kí ń máa jẹ àwọn oúnjẹ tí óò dára lọ́pọ̀lọpọ̀ iyen ikíní. Èkejì, mo máa ń rí i dájú pé mo ṣe àwọn nǹkan tí mo níṣe láti ṣe ọ̀ṣọ́ sára, fi ipara sára àti láti ṣe ìmọ́tótó ara náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí óò sì yẹ dáradára.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ní ọ̀sẹ̀, ní ọ̀sẹ̀ tí ó kọjá, ní ìparí ọ̀sẹ̀ yẹn ní ọjọ́ ìsín, ọjọ́ ìsinmi. Ìgbà yíì, mo rí wọn ní ilé ìjọsìn. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ fi inú mi dùn nítorí pé nígbà tí mo rí wọn, ó jẹ́ nǹkan tí ó mú ayọ̀ mi kún, a dẹ̀ tún ṣe ìpàdé pẹ̀lú ara wa náà.

Àkókò mélòó ni o ń jẹ oúnjẹ? Oúnjẹ rẹ̀ máa ń gba, oúnjẹ, oúnjẹ alẹ́ mi máa ń, aah! O jẹ́ ìgbà tí mo máa ń jẹun ni a dé dé ago mẹ́sàn-án, nítorí pé, aah! O jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nígbà tí mo bá ti parí gbogbo àwọn iṣẹ́ tí mo lè rò láti ṣe ní ọjọ́ yen tàn, ìgbà yíì ni mo máa jẹ oúnjẹ alẹ́ tó lè jẹ́ ǹkan tí ó dára gidigidi.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Àwọn oúnjẹ tó lérò fún ìlera jẹ́ ohun oúnjẹ kan tí ó ṣe pàtàkì tí ó dára kí ènìyàn máa jẹ. Mò dẹ̀ máa ń jẹ àwọn oúnjẹ yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mò dẹ̀ fẹ́ràn àwọn oúnjẹ yìí gidigidi. Nígbà tí mo bá ní ààyè láti ra àwọn oúnjẹ yìí, mo máa n rí dájú wípé mo rà wọ́n ní eléyi ìtọ́pọ̀, mo dẹ̀ jẹ wọ́n dáradára náà.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Àwọn ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nítorí pé wọ́n dára fún ààbò ara láti rí i dájú pé ara wà ní yege yege tó dẹ̀ wà ní ìtura náà. Ìdí nìyí tó jẹ́ wípé àwọn ìtura yìí máa ń mu wọn lọ́pọ̀lọpọ̀ nígbà tí mọ́ bá ní ààyè láti mu wọn.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣisẹ́pọ̀? Àwọn alábàáṣepọ̀ jẹ́ àwọn ènìyàn kan tí mo nífẹ̀ẹ́ sí gidigidi tí inú mi dẹ́ máa ń dùn síi lọ́ọ̀rẹ́ kọ́ọ̀rẹ́. Ìdí nìyí tó jẹ́ wípé, a, mo máa ń ṣe ìwádìí wọn toba jẹ̀pé àwọn ènìyàn tí mo fẹ́ gbà ṣiṣẹ́ ni. Láti mo iru èèyàn tí wọ́n jẹ́, láti mọ̀ dájú pé wọ́n lè ṣiṣẹ́ tí mo fẹ́ fún wọn ní ọ̀nà tí ó dára náà.

Ìgbà mélòó ni o máa ń wo ojú ìbò–ojú àwòrán lọ́jọ́júmọ́? Mo máa ń wo ojú àwòrán fún mi wákàtí méjìlá nítorí pé eléyìí ni mo máa ń fi ń ṣe àwọn iṣẹ́ kan tí mo nílò láti máa ṣe lóòrèkóòrè náà. Ìdí nìyí tó jẹ́ wípé láti máa wo ojú àwòrán jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nítorí pé ó ṣe pàtàkì fún mi láti ṣe àwọn eléyìí.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Àwọn ẹ̀rọ ìgbésókè jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú rẹ̀ gidigidi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Àáa nítorí wípé bí bàyii nígbà tí àwọn ènìyàn bá sí ní àrà wọ́tọ́ mi, eléyìí ní mo máa ń lò láti bá wọn sọ̀rọ̀ dáradára, nítorí pé ó tún jẹ́ nǹkan tó ṣe pàtàkì.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè máa ń lọ síbí ní, à, ìgbà gbogbo náà ní, à, ìgbà tí ó tà àti ní ìgbà tí ó ṣì yẹ̀. Ilé ìjọsìn jẹ́ ibìkan tí ó dára kí ènìyàn kí ó máa lọ. Ìdí nìyí tó jẹ́ pé ní ọjọ́ ìsinmi, mo máa rí dájú pé mo lọ sí ilé ìjọsìn láti lọ jọ́sìn.

Ṣé o fẹ́ràn yìyàwòrán? Yíyàwòrán jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Mo lè fẹ́ràn láti máa ṣe eléyìí nítorí wípé ó máa ń jẹ́ kí a ní ọgbọ́n lórí àti láti ronú ju lẹ̀ à lórí àwọn ǹkan kan náà. Ídí nìyí tó jẹ́ wípé nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, yíyàwòrán jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe jù. Mo lè máa ṣe eléyìí nígbà gbogbo náà.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Àwọn ètò mi fún ìparí ọ̀sẹ̀ jẹ́ nǹkan tí kò pọ̀. Láàlá kọ̀ọ̀ko ní ọjọ́ Friday nígbà tí n bá délé, mo fẹ́ràn láti lọ bá àwọn ọ̀rẹ́ láti lọ bá wọn ṣeré. Ni ọjọ́ Saturday, mo fẹ́ràn láti lọ sí ibi ayẹyẹ tàbí nígbà tí mo bá ní òde lọ. Ni ọjọ́ Sunday èyí ni ọjọ́ ìsinmi, mo fẹ́ràn láti lọ sí ilé ìjọsìn náà.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo lè fẹ́ràn láti máa wọ ìbọ̀wọ́ nígbà gbogbo nítorí pé ìbọ̀wọ́ ni mo máa ń lò, à nígbà tí mo bá ṣe àwọn iṣẹ́ tí ó ní agbára ní ibi iṣẹ́ tó jẹ́ pé mi ò fẹ́ jẹ́ kí ọwọ́ mi dọ̀tí, à tàbí nígbà tí òtútù bá wà gidigidi, mo máa wọ ìbọ̀wọ́ náà láti ṣe ìdáàbò bo ọwọ́ mi, à kí òtútù bá máa wò ó.

Àwọn ápp wo ni o máa ń lò jù? Àwọn áppù tí mo máa ń lò jù ni àwọn bí WhatsApp, bí Instagram tàbí Facebook. Ó tọ́ dọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi nítorí ibí bàyí ni mo ti máa ń polówó ọjà, bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti láti ṣe àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì fún mi ná gẹ́gẹ́ bí ènìyàn ẹn ní orí ayélujára.

Kí ni ò máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Nígbà tí mo bá dúró de nǹkan, mo máa rí dájú pé a mọ ní ìfọ̀kànbalẹ̀. Mo dẹ̀ máa ṣe àwọn nǹkan tí mo ní ṣe, à, ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó yẹ náà. Mo dẹ̀ máa rí dájú pé mi ò kánjú, à, à láti dúró de àwọn nǹkan tí ó tọ́ fún mi náà.

Ṣé ò ní àwọn èrò ọlọ́gbọ́n nílé rẹ? Àwọn èrò ọlọ́gbọ́n tí mo ní nílé mi pọ̀ gidi gidi. Tẹlifíṣàn mi jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n, àwọn ẹ̀rọ tí mo fi ń pọn omi, tí mo fi ń lọta, tí mò de fi ń ṣe àwọn nǹkan kan náà tún jẹ́ èrò ọlọ́gbọ́n náà. Eléyiì dè jẹ́ nǹkan tó mú ilẹ̀ ayé n ro pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Data tí ó máa ń lò lọ́sọ̀ọ̀ṣẹ̀ pọ̀ tó, data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀ṣẹ̀ jẹ́ ǹkan tí ó pọ̀ díẹ̀, o máa ń tóbi ten to fifteen gig, yẹn gig mẹ́wàá nítorí pé eleyií jẹ́ ǹkan tí mo máa ń lò ní ibi iṣẹ́ láti fi ṣe àwọn iṣẹ́ kan kan tí mo máa ń ṣe nígbà yen lọ́hùn, tó de jé ǹkan tí wọ́n máa rí dájú pé mo ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà.

Irú orin wo ni o fẹ́ran gbọ́? Òrin tí mo fẹ́ran n gbọ́ ni Òrin Ìgbàgbọ́. Òrin Ìgbàgbọ́ jẹ́ Òrin kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ki ènìyàn máa gbọ́. Eléyìí ni mo máa ń gbọ́ nígbà tí mo bá fẹ́ ṣe ọkàn di ọ̀tún tàbí ní bá fẹ́ ṣe àwọn nǹkan tí ó tú ṣe pàtàkì fún mi naa gẹ́gẹ́ bí ènìyàn. Láti máa gbọ́ àwọn orin wọ̀nyí jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ jẹ́ kí àwọn ènìyàn máa ní ọgbọ́n lọ́pọ̀lọpọ̀ náà.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Mo dẹ̀ máa ń, orí rẹ̀ mo dẹ̀ ti máa ń ṣe àwọn nǹkan bí i kí ń kọ̀wé, kí ń ṣe àwọn iṣẹ́ mi ní ibi iṣẹ́, àti ó dẹ̀ jẹ́ nǹkan tí wọ́n ṣe pẹ̀lú gíláàsì. Ìdí nìyí tó jẹ́ pé gbowo lórí wo ó dẹ̀ jẹ́ nǹkan tí ó lẹ́wà púpọ̀ púpọ̀ láti fi ṣe àwọn iṣẹ́ tí mo ń ṣe.

Ṣé o máa kọrìnkẹ́lẹ́? Kíkọrìnkẹ́lẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mọ̀ dè máa ń ṣe eléyìí ní ọ̀na tí ó tọ́ àti ní ọ̀na tí ó yẹ náà nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó máa ń finu mi dùn nígbà gbogbo. Ó jẹ́ nǹkan tí ó dára, ó dé jẹ́ nǹkan tí kò burú jáì fún àwọn ènìyàn láti máa ṣe ìdí níyii lófa tí mo fi máa kọrinkẹ́lẹ́ nígbà mìí nàa.

Ṣé mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn mi ò ní ìrora kankan nítorí pé eléyi kì í ṣe nǹkan tí ó le ra fún mi. Nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́, àá, girama ìgbà yii ni ẹ̀rù máa ń bà mí láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Àmọ́ nígbà tí mo kọ́ ẹ̀kọ́ lórí rẹ̀ nígbà yẹn mi ò ní ìrora mọ́.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà Kérésìmesì. Ìgbà yíí dẹ̀ jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa mú mí dùn nítorí pé mo máa ní àyè láti bá àwọn èèyàn tí ó pọ̀ pàdé àti láti ríi dájú pé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà gẹ́gẹ́ bí èniyàn kí n máa ṣe.

Ṣé o máa ń ka ìwé? Ìwé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ fẹ́ràn láti máa ka ìwé ní ìgbà gbogbo. Nítorí wípé, ó máa ń mú mí dùn, ó dẹ̀ fún mi ní ọgbọ́n ìmọ̀ àti oye lórí àwọn nǹkan tí mo fẹ́ kọ́ láti mú ìmọ̀ tuntun wá àti láti kọ́ ìmọ̀ tuntun náà lórí iṣẹ́ tàbí ọjà. Ìdí nìyí tó fa tí mo fi máa ń ka ìwé ní ìgbà gbogbo náà tò lè jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o mọ bí a ti ń da ọkọ̀ dúró ní ìdojúkọ nígbà tí ọkọ̀ bá wà ní ìdojúkojú? Màrí daju kó mo dàdúró pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye ní mo kọ́ ní ilé-ẹ̀kọ́ gírámà. Eléyi de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nítorí pé, à nígbà tí eléèyì bá ṣẹlẹ̀, mo máa ń fi ọkọ̀ ń balẹ̀ tí mo máa ń lo ọgbọ́n tí mo mọ̀ sí. Tọ́je wípé mo dẹ̀ máa dá àwọn ọkọ̀ yìí dúró.

Ibo wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni, ah, ilé ìtura. Ilé ìtura jé ibìkan tí mo féràn gidigidi. Nígbà tí mo bá ṣiṣẹ́ pọ̀, ju wakati lọ̀ àbí nígbà mí tí o bá wù mí kí n lọ sí òde tí n lọ ṣe ìdárayá, mo má fẹ́ràn láti lọ sí ilé ìtura tàbí kí n lọ sí, ah, ibi orin.

Kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Aṣálẹ́ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidigidi. Ní aṣálẹ́, mo máa ń fẹ́ràn láti ṣe àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì fún mi ní àlàkókò. Ní aṣálẹ́, mo fẹ́ràn láti rí i dájú pé mo gbọ́ àwọn ètò orí tẹlifíṣàn tí ó máa ń fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye fún àwọn iṣẹ́ kan àti láti lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi kí n tó lọ sùn náà.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza ni àgbàdo tútù àti ẹran tí mo bá dín díẹ̀ lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ máa ń fún eeyàn ní ǹnkan tí ó dára ní ara náà. Ìdí nìyí tó jẹ́ pé nígbà tí mo bá fẹ́ lọ ra pizza, àwọn ohun yìí ni mo máa ń bèrè lórí pizza kí n tó ri dájú pé mo ra wọ́n lọ́wọ́ àwọn ènìyàn tó ń ta.

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà wákàtí eyọọ̀kan àbọ̀ lójoojúmọ́. Wákàtí ẹyọ̀kan àbọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi nítorí pé nígbà tí mo bá lọ láàárọ̀, o jẹ́ ìgbà tí àwọn ènìyàn máa ń pọ̀ lọ́nà, wọ́n máa ń gba àkókò lọ́wọ́ mi; nígbà tí mo bá bọ̀, wọ́n máa ń gba àkókò díẹ̀ náà.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Àwọn ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ máa ń fi eléyìí sára nítorí pé ó jẹ́ nǹkan tí iná mi máa ń dùn sí lóòrèkóòrè náà láti máa lò. Àwọn ọ̀ṣọ́ yìí jẹ́ nǹkan tí mo máa ń lò à nígbà gbogbo nítorí wípé ó jẹ́ nǹkan tí mo máa lò nígbà tí mo bá bá ń lọ síbi iṣẹ́, lọ síbi òde tàbí ìgbà tí mo bá fẹ́ lọ síbi ayẹyẹ náà.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Lọ́pọ̀lọpọ̀ modẹ́ máa nrí dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Mo máa nrí dájú pé mo parí àwọn iṣẹ́ yìí, mo dẹ̀ ṣe ètò wọn gẹ́gẹ́ bí ó ṣe yẹ́ kí n ti ṣe, kí n tó lọ sí ilé.

Báwo ni o ṣe máa n ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé elèyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mọ̀ dẹ máa n ṣe àwọn ìdọ́gba yìí láti rí i dájú pé mo ṣe iṣẹ́ ní àkókò àti ní àsìkò láti fi ààyè sílẹ̀ fún ìgbésí ayé, láti ṣe àwọn nǹkan tí mo fẹ́ràn, àti lo àkókò tí ó dára pẹ̀lú àwọn ẹbí mi náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ká dára.

Nígbà wo ni o kẹ́yìn ń kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo de máa ń kọ lóòrèkóòrè. Ní ọ̀sẹ̀ tí ó kọjá kí n tó lọ sílé ni mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ fún ọ̀sẹ̀ tuntun àti fún oṣù tó ń bọ̀. Èyí jẹ́ nǹkan tó ṣe pàtàkì láti rí ìlànà tí èèyàn ma máa tẹ̀lé ní ibi iṣẹ́. Idí nìyí tó fa tí mo fi kọ àwọn ìgbékalẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá.

Ṣé o ní àwòrán lára? Mi ò ní àwòrán lára. Eléyìí jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn nítorí pé ara mi jẹ́ ara kan tó jẹ́ pé mo fẹ́ràn gidi-gidi. Mi ò dé fẹ́ràn láti bàjẹ́ àti láti kọ àwọn nǹkan kan tí kò dára sí ìdí léyìí tó jẹ́ wípé lóórekóórè mo máa rí dájú pé kò sí àwòrán kankan ní ara mi nitorí pé eléyìí jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti ṣe.

Kí ni ohun mímu ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni data analysis, tí ó jẹ́ ìmọ̀ tuntun nípa sáyẹ́ǹsì tí ó ṣẹ̀ wá ní ayé òde òní. Ìmọ̀ yìí dé jẹ́ ìmọ̀ kan tí ó dáa lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé, à wọn máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn tó wà ní òkè òkun, tí wọ́n lè máa gba owó gọbi o. Idí nì yíí tó fa tí mo fẹ́ lọ kọ́ àwọn ìmọ̀ yìí.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún àwọn òṣìṣẹ́ nígbà tí àwọn ènìyàn, àwọn òṣìṣẹ́ bá ṣe iṣẹ́ tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí wọ́n ṣe iṣẹ́ à dé ojú ìwọ̀n, tí wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ju bí ó ṣe yẹ kí ó máa lọ, tàbí tí wọ́n ṣe iṣẹ́ ju wákàtí lọ, ìgbà yíì, mo máa ń fún wọn ní owó àfikún tí ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Eléyi ìdájú lórí ibi tí mo bá wà nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ ní ọ̀sán, eléyí jẹ́ ìgbà kan tó jẹ́ pé mi ò kí n ráyè láti máa sùn. Àmọ́ nígbà tí mo bá wà ní ilé, mo máa ń sùn dáradára, tó lè jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣe nítorí pé ó máa ń fu eyàn ní ìmọ̀ tuntun àti kí orí èèyàn pé dáradára náà.

Ìgbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ìgbà kẹ́yìn tí mo rẹ̀ lọ sí ilé ìkàwé ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Nígbà yen náà lóhùn tó je wipé mo fẹ́ ṣe ìdánwò, èmo nílò láti lọ sí ilé ìkàwé láti lọ kàwé láti ní ọgbọ́n ìmo ati oyẹ̀ lórí àwọn nǹkan tí mo fẹ́ lọ ṣe ní ìdánwò mi.

Ṣé o mọ̀ ń naa ara rẹ? Nína ara mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyìí, lóòrèkóòrè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Nígbà tí mo bá jí ní àárọ̀ kùtùkùtù kí n tó jáde kúrò nílé, mo máa ń na ara mi dáradára sí ọ̀tún àti sí òsì, sí iwájú àti sí ẹ̀yìn láti ríi dájú pé gbogbo àgọ́ ara mi wọ́n wà nípò pé wọ́n lè wà ní ìṣọ̀kan náà.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Lílo àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá ní àsìkò, bóyá tí mo bá ní ìdánidúró ní ibi iṣẹ́ tàbí ní ìparí ọ̀sẹ̀, a máa ń lo àkókò bóyá kí n gbé wọn jáde ká lọ jẹun, ká lọ wẹ̀ ní swimming póòlù tàbí láti sá ṣeré jáde lọ sí ibi ìtura náà.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù kejì ọdún yíyẹn, oṣù February. Tó jẹ́ oṣù kan tó jẹ́ pé inú máa dùn lọ́pọ̀lọpọ̀. Ó dè tún jẹ́ oṣù tí a bi mí, eléyìí ló fà á tó jẹ́ kí n fẹ́ràn oṣù yìí dáradára. À ó dèjẹ́ oṣù kan tí ó máa, mo máa pinu láti ṣe àwọn kankan, àwọn ìmọ̀tún wá sáyé náà.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni aṣọ tí ó bá fẹ́lẹ́ tọ dẹ̀tù jẹ́ aṣọ tiwa ntiwa. Nítorí pé àwọn aṣọ yìí jẹ́ àwọn aṣọ kan tí wọ́n da lọ́pọ̀lọpọ̀, tí ó yẹ kí ènìyàn máa wọ̀ lóòrèkóòrè nígbà tí ó bá nílò láti wọ àwọn aṣọ yìí. Nígbà tí àwọn aṣọ yìí jẹ́ àwọn aṣọ kan tí wọ́n dára gidigidi, tí ó dẹ̀ dára kí ènìyàn máa wọ̀ lọ dé.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Kọ̀ǹpútà tí mo ní jẹ́ kọ̀ǹpútà kan tí ó ṣe pàtàkì tí mo máa ń lò lóòrèkóòrè náà, tí ó dẹ̀ máa ń finú mi dùn. Àwọn kọ̀ǹpútà yìí ni kọ̀ǹpútà HP tí ilé iṣẹ́ wọ́n ṣẹ̀ẹ̀ ṣe yáde tó dẹ̀ jẹ́ kọ̀ǹpútà kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀, tí ó dẹ̀ máa ń ṣiṣẹ́ dé ojú ìwọ̀n láti fi ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe dáradára ní ọ̀nà tí ó tọ́.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ je?, ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, lọ́pọ̀lọpọ̀ mọ dé máa ń lo àwọn eléyìí, à, ní ọ̀nà kọ́ọ̀kan náà nígbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀. Àwọn eléyìí ni mo máa ń lò nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn tí ó pọ̀ sọ̀rọ̀ láti ri dáju pe won gbọ́ àwọn nnkan tí mò ń sọ ní gẹgerẹgẹ, mo máa ń lo àwọn ẹ̀rọ yìí ní iwájú wọn.

Irú ìbọ̀sè wo ni o fẹ́ràn wọ̀? Ìbọ̀sè tí mo fẹ́ràn wọ̀ ni ìbọ̀sè aláwọ, tí ó jẹ́ ìbọ̀sè tiwa-n-tiwa tí wọ́n ṣèṣè ń ṣe níìsín. Ó jẹ́ ìbọ̀sè tí àwọn olóyìnbó tí wọ́n ṣẹ̀ ń ṣe jáde, tó dẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó ní, a, ìmọ̀ tí ó dára, tí ó jẹ́ ǹkan tí ó ní ìmọ́tótó tí ó dẹ̀ dán, tó dè jẹ́ wípé omi la máa ń lò fi ṣe níbẹ̀

Ṣé o máa ń fi ìdáàbòbò ọrùn sára? Ìdáàbòbò ọrùn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mọ dẹ̀ máa ń fi eléyìí sára lóòrèkóòrè náà gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa fi sára. Ìdí nìyí tó fa tọjẹ wipẹ́ lóòrèkóòrè nígbà tí mo bá bá ṣe àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì sí mi, àwọn ìdáàbòbò ọrùn yìí ni màá fi sára láti ri i dájú wípé ọrùn ṣemi léṣe.

Ṣé o máa n bínú nígbà tí ọ bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń rí dájú pé mi ò kí n bínú. Nítorí ìbínú jẹ́ nǹkan tí kò dára lọ́pọ̀lọpọ̀ tí ó detu burú jáì. Idi nìyí tó fa to jẹ wi pé nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń rí dájú pé mi ò kí n bínú. Mo dẹ̀ máa ń ṣe àwọn nnkan kan tí mo ní ṣe ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà.

Ṣé ó ń jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù ní pé eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ṣe eléyi náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Ìdí nìyí tó jẹ́ wípé ní kùtùkùtù ni mo máa ń jí ìyẹn dédé ago márùn-ún láti ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe, kí n tó kúrò nílé lọ sí ibi iṣẹ́.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Àwọn adùn tí mo fẹ́ràn nínú ice cream ṣe nǹkan tí ó pọ̀ díẹ̀. Alákọ̀ọ́kọ́ adùn tí mo fẹ́ràn ni strawberry. Strawberry jẹ́ adùn kan tí ó dá lọ́pọ̀lọpọ̀, tí ó de dàra fún ènìyàn láti máa mú nítorí pé ó máa ń ṣe ara lóore, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún dùn lẹ́nu náà. Ídì nìyí tó jẹ́ wípé adùn tí mo fẹ́ràn nínú ice cream ni adùn strawberry.

Oúnjẹ wo ni ọmọ bí a ti ń sè dáadáa? Oúnjẹ kan tó jẹ́ pé mo mọ bí a ti ń sè dáadáa ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà láti máa jẹ. Ó de jẹ oúnjẹ kan tí ó dára láti fún ènìyàn náà. Idí nìyí tó jẹ́ wípé òun ni oúnjẹ tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa sè ju nítorí pé kì í ṣe ǹkan tí ó nira fún ènìyàn láti sè.

Ṣé o ní ìfọrúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo dẹ̀ rí dájú pé màá ṣe ní ìgbàgbogbo. Mo ní orúkọ sílẹ̀ ní ilé ìdárayá nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ ń ṣe lóòrèkóòrè náà. Nítorí pé ó jẹ́ nǹkan tí inú mì dè màá ń dùn sí gidigidi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ ojú omi jẹ́ ǹkan tí mo ti gun rí gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ ti lo eleyii l'orisirisi ọ̀nà nígbà tí mo fẹ́ lọ sí ìlú Calabar. Nígbà yen lohun, to de jẹ́ wípé eleyii ni mo lò láti lọ sí ìlú yẹn. Eleyii se ǹkan tí mo máa ń lò lóòrè koore nígbà tí mo ba fẹ́ lọ sí ìlú Calabar náà.

Kíni o máa mu o rẹ rìn? Àwọn nǹkan tí o máa mu mi rẹ rìn jẹ́ nǹkan tí ó pọ̀ die amọ̀ nǹkan nu wọ́n ni. Nígbà tí mo bá wo àwọn eré ìtàgé tí ó máa mu ní pa ni lerin ìgbà yii ni mo máa rẹ rìn, todé jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà.

Ṣé o mọ bí a ti ń ṣe ìràwọ̀ àkọ́kọ́? Ìràwọ̀ àkọ́kọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ṣe eléyìí dáradára ní òrèkóòrè torí pé ó jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Eléyìí ni mo máa ń ṣe fún àwọn ènìyàn tí wọ́n bá nílo ìrànwọ̀ gidí. O kàn jẹ́ wípé mi ò kíì ń sọ fún ẹnìkan nípa ẹ̀ nígbà tí mo bá ṣe fún wọn nàá.

Ṣé mọ fi aṣọ ìbora bora nígbà tí ọ ba sùn? Élèyií jẹ́ ǹnkan tí ò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Ṣé ọ maa fi aṣọ ìbora bo ara nígbà tí ọba sùn? Mo máa ń ṣe elèyìí lóòrèkóòrè. Aṣọ ìbora jẹ́ ǹkan tí mo máa ń lò láti fi bora nígbà tí ààyè rẹ bá ṣí sílẹ̀. Ó de jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Láàlákọ̀kọ́, ìgbádùn mi jẹ́ ǹkan tí, mo fẹ́ràn, ẹ́kínní, bí í kẹ́yan jẹun, èkejì, kí ènìyàn dé ṣe àwọn ǹkan kan tí ó tu dára náà àti kẹ́yìn lọ síbi orí ìdárayá tàbí oòrùn.

Ṣé ò ń wọ, ṣe ò ń wọ gíláàsì? Eléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. À, mo dè máa n wọ gíláàsì nígbà mìí, à tíi mo bá lọ sí ibi òde. Tó dẹ̀ jẹ́ ǹkan tí ó tun ṣe pàtàkì sí mi náà. Mo dè máa ń ṣe elẹ́yì, ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó yẹ, ó máa ń jẹ́ kí n ní ẹwà náà.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń ra epo fún ọkọ̀ mi ní ìgbà méjì ní ọ̀sẹ̀. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Iyẹn ni ọjọ́ Monday láàárọ̀ àti ní ọjọ́ Saturday ní ìrọ̀lẹ́. Ìgbayi ni mo máa ń ra oko epo sínú ọkọ̀ mi to de jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ọkọ̀ ojú irin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lórí kórìí. Nígbà tí mo bá fẹ́ jáde tàbí ní bá fẹ́ lọ sí ibi ayẹyẹ tàbí ní ojú ọ̀nà tí bá fẹ́ rìnrìn àjò, ọkọ̀ ojú irin jẹ́ nǹkan tí mo máa ń lò lórí kórìí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí yóò dẹ̀ máa mú ọ̀nà ìyà fún mi náà dá lórí kórìí.

Nígbà wo ni o kẹ́yìn fò? Ìgbà kẹ́yìn tí mo fò ni ìgbà tí mo lọ sí ìlú China fún, ah, iṣẹ́ tuntun tí mo lọ ṣe níbẹ̀. Eléyìí de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gege bí ènìyàn nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ́ yẹ kí ènìyàn máa ṣe lóòrèkóòrè náà. Ìgbà yí jẹ́ ìgbà kẹ́yìn tí mo fò. To dẹ̀ jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Mumu coffee ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe, nítorí pé coffee jẹ́ nǹkan tó bá jẹ́ pé ó máa jẹ́ kí ń sùn. Nípa ìdí èyí, mi ò fẹ́ràn láti sùn ní ibi iṣẹ́. Elé l'ofa tó je wipé nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, mi ò fẹ́ràn láti máa mu coffee ní ibi iṣẹ́

Ṣé mo fẹ́ràn jókòó ní ilẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ òfurufú, nǹkan tí mo fẹ́ràn láti ṣe ni láti jókòó sí, à, ọkọ̀ ilẹ̀ fèrèsé. Eléyìí jẹ́ ǹkan tí kò dára tí inu mi ò dẹ̀ dún sí láti máa ṣe ní ìgbà gbogbo náà torí pé ó máa ń fẹ́ràn bá mi.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mo ní ẹranko ọ̀sìn, ẹranko ọ̀sìn tí mo dẹ̀ ní ni ajá. Ajá jẹ́ ẹranko tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ní ìbẹ̀rù, wọ́n dẹ̀ máa ń ṣe ojú àánú náà. Wọ́n dẹ̀ ní, à, wọ́n dẹ̀ jẹ́ ẹni ẹranko tí ó ń gbọ́ràn gidigidi. Idí nìyí tó jẹ́ pé ẹranko ọ̀sìn mi tó jẹ ajá náà.

Ṣé o máa ń ṣiṣẹ̀ ju wákàtí lọ? Látí ṣiṣẹ̀ ju wákàtí lọ jẹ́ ǹkan tí mo máa ń ṣe nígbà mì tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi tàbí tí mo bá nílò láti parí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ṣe pàtàkì sí mi. Ìgbá yyí ni mo máa ń ṣe iṣẹ̀ ju wákàtí lọ tọ dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe lálàíṣe àní àní ní orí rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá sùn? Nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń ri dájú pé mo wọ awọn aṣọ tí ó fẹ́lẹ́. Àwọn aṣọ yìí jẹ́ àwọn aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé òun ni mo máa ń lò ní gbogbo ìgbà láti dájú wípé, à, mo sùn dáradára àti láti ríi pé òróró à kò mú mi bọ́ṣepọ̀ náà.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá tó jẹ́ wípé ó dá lọ́pọ̀lọpọ̀. Yàrá yìí ni yàrá, à, yàrá yẹn jẹ́ yàrá kan tí mo fẹ́ràn torí yàrá ibi tí mo máa ń sùn sí. Yàrá yìí lè jẹ́ yàrá kan tó tutù tí mo ti máa ń kọ̀wé, sùn àti láti ṣe àwọn iṣẹ́ kan náà.

Ṣé ọ mọ bí a ti ń wẹ̀? Bí a ti ń wẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ mọ eleyìí ṣe dáradára nítorí pe ó jẹ́ nǹkan tí mo ti ṣèri nígbà tí a wà ní kékeré. Wíwẹ̀ jẹ́ nǹkan tí ó dára, mo dẹ̀ máa ń ṣe lóòrèkóòrè náà. Mo rántí nígbà tí mo wà ní kékeré, ìgbá yìí mo mọ̀, mo lọ kọ́ bí won ti ń wẹ̀ nínú odò.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Kíko ǹkan tuntun ní ibi ii jẹ́ ǹkan tó máa ń ṣe lórekórè nígbà tí ayẹ e bá ṣi sílẹ̀. Ni àkọ́kọ́, mo kọ́ àwọn ǹkan ní ibi iṣẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ọ̀dọ̀, àà, alábáṣiepọ̀ mi tó lè jẹ́ ẹnìkan tí ó mọ iṣẹ́ gidigidi náà tó dè kọ́ mi dáradára.

Nígbà wo ni o máa ń fà? Ìgbà tí mo máa ń fà ni ìgbà tí mo bá wà nínú ilé pé tí mo bá fẹ́ abọ́ aṣọ tàbí tí mo bá fẹ́ ṣẹlẹ̀ kàn. Élédè jẹ́ nǹkan tí mo máa ń ṣe, àrà lẹ́ẹ̀kọ̀kan láti rí dájú pé ara mi na àti wípé mo ṣe àwọn nǹkan kankan tí mo ti ń ṣe náà gẹ́gẹ́ bí ènìyàn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí yóò sì yẹ.

Báwo ni o ṣe máa ń rìn rìn àjò lọ sí ibi iṣẹ́? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó dá lọ̀pọ̀lọpọ̀ mọdé máa ṣe éleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́, mo máa ń rìnrìn àjò yìí, à, fún wákàtí ẹyọkan ààbọ̀ yẹn ni, à, ní ojoojúmọ́. Òun ni mo máa ń ṣe nítorí pé a mọ ní ọkọ̀ titẹ̀ mi tí mo máa ń lò lọ́nà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Pípàrọ̀ ọkàn mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dè máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ náa. Nígbà mìí, tí ìṣe bá pọ̀ lọ́wọ́ mi àbí tí inú mi bá bàjẹ́, ìgbá yíi mọ máa ṣe ipàrọ̀ ọkàn mi tó jẹ́ wípé mọ fẹ́ràn láti máa wo eré ìtàgé tàbí láti gbọ́ orin tàbí láti lọ ṣe eré ìdárayá náà tó dẹ́ tún jẹ́ nǹkan tó ṣe pàtàkì.

Kí ni o máa ń-- ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ìkíni jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ máa ń tan eléyìí lóré kórè nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí fóònù mi. Eléyìí jẹ́ ǹkan tí ó dára tí mo máa ń ṣe nígbà gbogbo nítorí pé ó máa ń fún mi ní ìṣípayà kan. Ọ dẹ máa ń, à, ṣe mí bí mo ṣe máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ lóré kórè náà.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ìrọ̀rí? É lé jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mìí tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀. Mo lè máa ṣe iléèdàláìsí ìtìjú níbẹ̀. Nígbà tí mo bá ní ní ìlò ìrànwọ́ lọ́wọ́ àwọn olùdarí ètò tàbí àwọn olùṣètò, mo máa ń bèrè iléèdàláìsí àní àní lórí rẹ̀ náà.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń wọ ago ọwọ́ a dáradára torí pé ó jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa wọ̀ láti mọ ìgbà àti àkókò tí ènìyàn wà. Eléyìí ṣe nǹkan tí mo máa ń lò lórèkórè nígbà tí mo bá nílò láti mọ ibi tí àkókò wà, ìdí nìyí tí mo fi máa ń wọ ago ọwọ́ jáde.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Láti fọ ọkọ̀ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ na Rárá, mo máa ń fọ ọkọ̀ mi iyẹn ní ìparí ọ̀sẹ̀ ní ọjọ́ Satide. Ìgbà yii mo máa ń fọ ọkọ̀ mi torí pé ìgbà yii nìkan àsìkò ṣíṣẹ́ lè fún mi láti ṣe àwọn eléyìí.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó yẹ kí ènìyàn máa wọ̀ lóòrèkóòrè. Aṣọ òtútù yìí jẹ́ ǹkan tí mo ní náà. Nígbà ìdí èyí, mo ní aṣọ òtútù mo dẹ̀ ń lò lóòrèkóòrè láti ri pè àwọn òtútù jáde kúrò lára mi àbí òtútù o wọ ara mi. Mo dẹ̀ máa wọ̀ ẹ lẹ́yìn nígbà tí òjò bá ń ro abíi nígbà tí àpàpá bá wà.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbín sókè? Ẹ̀rọ ìgbín sókè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn láti máa lò. Àní, ó rèkórè ná. Ilé ẹtọ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó yẹ kí ènìyàn máa lò láti rí dájú wípé òhun kan lọ síwájú ná. Àwọn ẹ̀rọ ìní mo máa ń lò láti bá àwọn ènìyàn ṣe iṣẹ́ tàbí nígbà tí mo bá fẹ́ mú ẹ̀rọ tuntun wá ná.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn kan tí mo mọ gidigidi, tọ́lẹ̀ẹ́ jẹ́ àwọn ènìyàn kan tí mo nífẹ̀ẹ́ sí nítorí wípé àwọn kì ń ṣe ènìyàn búburú. Àmajá ń gbèrò láti rí i dájú wípé ìlọsíwájú wà nínú àdúgbò tí a ń gbé ni. Eléèlé jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi láti ṣe náà gẹ́gẹ́ bí ènìyàn lorukọ rẹ.

Kí ni àwọn ohun tó n wà, to wa nínú àpò owó rẹ? Àpò owó mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Àwọn nǹkan tó dé wà nínú rẹ̀ pọ̀ dié. Lálákoko, mo fẹ́ràn láti máa fi owó sí àpò owó mi nítorí pé nígbà tí mo bá fẹ́ ra àwọn nǹkan kan ní ọ̀nà tóri pé, mo máa ń fi káàdì ìṣe sí àpò owó mi náà.

Kí ni ò máa ń ṣe kí o tó lọ sùn? Nígbà tí mo bá dé láti ibiṣẹ́ ìyẹn ní dédé ago máàrún ìrọ̀lẹ́. Nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa rí dájú pé mo lọ wẹ̀. Tí mo bá ti wẹ̀, mo máa ṣe oúnjẹ tí mo bá ti jẹ. Nígbà tí mo bá ti jẹ oúnjẹ tán mo fẹ́ràn láti máa wo àwọn eré orí ìtàgé tàbí àwọn ètò nínú tẹlifíṣàn, eléyí ni mo máa ń ṣe kí n tó lọ sùn.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan tí mo ti ṣe rí nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gírámà. I mean, ní ilé ìwé ẹ̀kọ́ gíga ní ìyẹn yunifásítì, eléèyi mo máa ń ṣe fún àwọn ọ̀rẹ́ mi nígbà tí wọ́n bá sọ wípé kí n kọ́ wọn ní àwọn ẹ̀kọ́ kan nípa àwọn nǹkan tí a máa ń ṣe, eléyi ni mo máa kọ́ wọn tí mo máa ṣe fún wọn ní ọ̀fẹ́ láì láì gbówó.

Ṣé o mọ bí a ti ń tún àwọn ǹkan ṣe? Àwọn títún àwọn ǹkan ṣe jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ dá dúró lórí àwọn ǹkan tí ó bá bàjẹ́, tó bá jẹ́ pé àwọn ǹkan bí iná ní ilé ní àbí omi àwọn eléyí ni mo lè tún ṣe, tó bá dá jẹ́ pé àwọn ǹkan tí ó ju ọgbọ́n mi lọ, mo má pe àwọn ènìyàn tí ó ní ìmọ̀ lórí rẹ̀ láti tún ṣe dáradára.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, mo màn rí dájú pé mi ò kí ń rọrùn kọ. Kí ènìyàn máa rọrùn jẹ́ nǹkan tí a kò fi bẹ́ẹ̀ dára kí ènìyàn máa ṣe nípa ìdí èyí, nígbà tí mo bá sùn, màá rí dájú pé mi ò kí ń rọrùn. Eléyi dè jẹ́ nǹkan tí ó tú dara náà fún mi láti máa ṣe ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún àbí òsì jẹ́ nǹkan tí ọ̀ṣọ́ pàtàkì mọ dé máa ń lo ilé yí lorí kórí gágá bí ènìyàn nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára láti máa lo. Àà, ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò jù nítorí pé òun ni mo fi máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo máa ń ṣe, àà, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Ṣé o ti fún ni ẹ̀jẹ̀ rí? Mo ti fún yàn ní ẹ̀jẹ̀ rí, eléyìí jẹ́ nǹkan tí mo ti ṣe rí nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gírámà nígbà tí àbúrò mi ní àárẹ kékeré kan. Ìgbà yíì ni wọ́n pè mí pé kí n wá tí mo dẹ̀ lọ síbẹ̀ tí mo dẹ̀ jẹ́ ẹnìkan tí ó fi ẹ̀jẹ̀ sílẹ̀ nígbà ìlọ́hùn. Eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Nígbà wo ni o kẹ́yìn ní ala burúkú? Àlà burúkú jẹ́ àlà kan tí ó ti pẹ́ tí mo ti ní gẹ́gẹ́ bí ènìyàn. Ó jẹ́ tó jẹ́ ǹkan tí a mo ti fojú fò náà. A, ààlà yìí jẹ́ àlà kan tí kò dára kí ènìyàn máa ní. Àtigbà tí mo dè lá, ó jẹ́ ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ gírámà, tó dẹ̀ ti jẹ́ ìgbà pípẹ́sẹ́yìn.

Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì mọ dẹ̀ ní eléyìí, à lọ́pọ̀lọ́pọ̀ sí ilé torípé ó jẹ́ ǹkan tí ó dára. Mọ ní ọgbà sẹ́yìnkúnlé mi tí mọ gbin àwọn oríṣiríṣi ǹkan sínú rẹ̀, tó dé jẹ́ wípé àwọn ǹkan tí ó dára ni tí mọ dẹ̀ máa n lò, à lóore kóòrè bọ́yá bíi iṣu, ẹ̀wà àti àwọn ẹ̀fọ́ náà.

Omi tó mu lójoojúmọ́ pọ̀ tó omi tí mo mu lójoojúmọ́ jẹ́ ǹkan tó pọ̀ díẹ̀, nítorí pé omi ṣe pàtàkì lára lóòrèkóòrè. Mo dààmú àri dájú pé mo mu omi tó tó bí, à, à fíìtì bí mẹ́fà sí márùn-ún lójoojúmọ́, tí ó dà jẹ ǹkan tí àwọn dókítà tí wọ́n ti ṣetọrẹ pé kí ènìyàn máa mu lójoojúmọ́

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, àwọn nnkan tí mo fẹ́ràn láti gbọ́ ni orin. Orin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa gbọ́ nítorí pé ó máa ń pààrọ̀ ọkàn, ó máa ń ṣọ́ ọkàn di ọ̀tún. Nígbà tí mo bá wà nínú ọkọ̀, bóyá mo fé lọ síbi iṣẹ́, lọ sọ́jà, àbí rín ìrìn àjò, mo fẹ́ràn láti máa gbọ orin àwọn orin ẹ̀mí.

Ṣé o ti gun alùpùpù rí? Alùpùpù jẹ́ ǹkan kan tí mo ti gun ní òrékóòrè nígbà tí mo wà ní kékeré. Tí a bá fẹ́ lọ sóko, ta bá fẹ́ lọ sí oko tàbí ta fẹ́ lọ pọnmi, ọkọ̀ alùpùpù yìí ni a máa ń wọ̀, tí ó dẹ̀ jẹ wípé ó máa ń yára gan, ó dẹ̀ jẹ ǹkan tí ó dára lórun tí inú dẹ̀ máa ń dùn sí lóòrèkóòrè nígbà tí a bá gùn láti fi lọ ko ǹkan.

Báwo ni ọṣẹ máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Nígbà tí ìṣòro bá wà láàárín àwọn ẹlẹgbẹ́ mi, mo máa rí dájú pé mo ṣe ètò elé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo máa rí dájú pé, à, àwọn ìṣòro è mo kò wọ́n sílẹ̀. Mo dè, à, gbèrò pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi náà láti wá àtúnṣe sí ní ọ̀nà tí ó tọ́ àti láti mú iṣẹ́ tẹ̀síwájú.

Ìgbà mélòó ni ọ̀ máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ ní ìgbà méjì. Eléyi de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo ti ṣe ní òrékòórè náà. Ní gbogbo ìgbà, nígbà tí ayẹ re bá ṣí sílẹ̀, mo máa ń ní ìpàdé yìí ní ìgbà méjì. Tọ́dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì yẹn ni ọjọ́ Monday àti ní ọjọ́ Sunday ni mo máa ń ní àwọn ìpàdé yìí gidigidi.

Ṣé o fẹ́ràn kọfì tàbí tíì? Ǹkan tí mo fẹ́ràn ni tíì, nítorí pé tíì jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa mu. Ó de máa ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ tí mo níi ṣe náà ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ìdí nìyí tó jẹ́ wípé ǹkan tí mo fẹ́ràn jù ni tíì, pẹ̀lú, nígbà mo dẹ̀ fẹ́ràn láti máa mu ní òwúrọ̀ kùtùkùtù kí n tó lọ síbi iṣẹ́ tabi kí n tó jáde.

Báwo ni o ṣe máa gba ìyìn? Láti gba ìyìn, mo má gba ìyìn ní oríṣiríṣi ọ̀nà, bóyá ní ibiṣẹ́ tàbí ní ibòmíràn. Eléyí èdè jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi náà láti máa ṣe nígbàtí mo bá mú èrò tuntun wá, ṣe àṣeyọrí tàbí asojú ní ibìkan. Nígbà yẹn ni mo man ń ṣe láti má gba ìyìn nígbàgbogbo.

Ṣé o fẹ́ràn lọ sí Etiku? Etikun jẹ́ ibì kan tí mo fẹ́ràn gẹdẹgẹdẹ láti máa lọ nítorí pé ibẹ̀yẹn jẹ́ ibi tí ó tutù tí atẹ́gùn tí ó dára tí ó sì wà níbẹ̀. Idí nìyí tó jẹ́ wípé lórí kórí mo fẹ́ràn láti máa lọ sí Etikun nítorí pé Etikun jẹ́ ibì kan tí ó dára tí ó tutù tí mo dẹ̀ máa bá àwọn ènìyàn tí ó pọ̀ pàdé níbẹ̀

Báwo ni ọṣẹ máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Látí ran àwọn ènìyàn wọ́lọ́ jẹ́ ǹnkan tí ọṣẹ pàtàkì. Mo dẹ̀ má ń ṣe èléyìí ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí àsìkò bá ṣẹ́ sílẹ̀ fún mi láti ṣe èléyìí, mo máa rí i dájú pé mo ṣe é ah boya kì í fún wọn lówó, kí n gbà wọ́n nímọ̀ràn tàbí kí n ṣe àwọn nǹkankan fún wọn láti fi pé wọ́n lọ síwájú náà.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Pínpín oúnjẹ mi kì í ṣe nǹkan tí ó rọra fún mi àbí nǹkan tí ó burú. Mo dà máa ń ṣe eléyìí lórèkórè nígbà tí àyè rẹ̀ bá sí sílẹ̀. Àgbà nígbà tí mo bá ní àwọn ènìyàn tó wà ní àyíká mi tí wón ò ní oúnjẹ. Tó bá pè emí nìkan, mò ń wá bẹ̀tí òní oúnjẹ. Nípa ìdí èyí, mo máa ń pín oúnjẹ mi gẹ́dẹ́gẹ́dẹ́ tí ìdè kì í ṣe nǹkan tí ó rọra fún mi.

Ṣé o fẹ́ràn jíjó? Jíjó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dé fẹ́ràn kí ń máa jó nítorí pé nígbà tí mo bá jó, ó jẹ́ bí eré ìdárayá fún mi. Ó dẹ̀ tú jẹ́ àwọn nǹkan kan tí ó máa ń finú mi dùn náà lóore kóòrè. Nípa ìdí ẹyẹ, láti máa jó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Mo dé máa ń jó gidigidi nítorí pé mo kọ́ eleyii nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga.

Ṣé o máa ń ṣe ìwé ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀. Nígbà tí a bá parí àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì sí wa, tàbí tí a bá mú àwọn iṣẹ́ àkànṣe wa ṣáyé, ìgbà yí ni a máa ń ṣe ìgbéjáde àwọn iṣẹ́ yìí nítorí pé elèyi jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe láti ṣe ìgbélárugẹ.

Ṣé o máa ń rin atẹ́gùn? Atẹ́gùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi ní ìgbà kú ìgbà. Nígbà tí ọba wùn mí láti gba atẹ́gùn sára ìgbà yí ni mo mọ rí dájú pé mo jókòó sí àgbàlá ọjọ́ mi láti gba atẹ́gùn. Ó dè jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ nítorí wípé atẹ́gùn yìí jẹ́ ǹkan tí ó máa ń fẹ́ a ní ìrọ̀lẹ́ tí ó de máa ń mú inú mi dùn gidigidi.

Ìgbà mélòó ni o máa ń ṣàyewo ímélì rẹ? Ímélì mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dà máa ń ṣàṣàwọ̀ ẹ̀lẹ́yìii ní ọ̀nà tí ó pọ̀ àjábọ̀rà tá. Nítorí pé ó jẹ́ ǹnkan tí ó máa ń fi inú mi dùn. Àwọn ṣàṣàwọ̀ íméelì mi máa ń ṣẹ níbi ìgbà méji lọ sí ìgbà mẹ́ta lójoojúmọ́. That is pé gbogbo àwọn ìpè mi mo gbà á ní ọ̀gàn àti mo dà ṣiṣẹ́ lórí wọn.

Báwo ni o ṣe má dá àbòbò ayé ìkọ̀kọ̀ rẹ lórí íntaneétìí. Ayé ìkọ̀kọ̀ mi lórí internet jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dé máa ń dá àbòbò eléyí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Lákoko mo fẹ́ràn láti máa lò passwordu àti ah passkey tó jẹ́ bí kókóró tí mo fi máa ń dé ayé ìkọ̀kọ̀ mi kí ènìyàn máa bá wá wo bẹ́.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ní ọ̀sán, mo fẹ́ràn láti máa jẹ, à, oúnjẹ ìpanu. Oúnjẹ ìpanu jẹ́ oúnjẹ kan tí ó ṣe pàtàkì tí mo fẹ́ràn láti máa jẹ nítorí wípé, à, mi ò ráyè láti máa ra àwọn oúnjẹ tí ó bá pọ̀ ní ibi iṣẹ́ tàbí oúnjẹ tí ó bá pọ̀ bẹ́yẹn. Ẹ̀dínìí tó já pé pé àwọn oúnjẹ wọ̀nyí ni oúnjẹ tí mo máa ń lò.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ǹkan tí mo máa ń ṣe, àní, pẹrẹsẹ, lálàípe àwọn ènìyàn tí ó pọ̀ síbẹ̀. Nítorí pé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn kí àwọn ènìyàn máa pọ̀ ní ibi tí mo bá ti ń ṣe ǹkan ìdí nìyí. Tọ́ jẹ wípé nígbà tí mo bá fẹ́ ṣe àjọyọ̀ mi, àwọn ẹro tí mo máa ń pè kò kin pọ̀. Mo dè fẹ́ràn láti máa ṣe àjọ̀dún yìí àti àjọyọ̀ yìí nínú ilé.

Ìgbà mélòó ni ó máa ń fọwọ́ lojoojumọ? Mo máa ń fọwọ́ mi ní ìgbà tí ó pọ̀ lójoojúmọ́, nítorí wípé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi, bí, à, à gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, à láti ṣe ìmọ̀tótó ara ẹni. Ó jẹ́ ǹkan tí, ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi. Mo dẹ máa ń fọ ọwọ láàárọ̀, lọ́sàn-án àti lálẹ́ ní oorekoore nígbà tí n bá fẹ́ ṣe nǹkankan.

Báwo ni ètò eré ìdárayá ṣe rí? Ètò eré ìdárayá mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ó dà jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà lórí ikore nígbà tí mo bá bá ṣe sọdọ̀tun ọkàn tàbí tí n bá bá lo àkókò dáradára pẹ̀lú àwọn ẹbí mi. Ìbá yí ni mo máa ń rí dájú wípé, ààh, mo lọ fún eré ìdárayá bí kà lọ wo fíìmù kàbí kà lọ síbi orin láti lọ ṣe ìdárayá mi.

Báwo ni ìwà-ìṣòwò rẹ ṣe rí? Ìwà-ìṣòwò mi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ má ń lò ní gbogbo ìgbà náà. Eléyí jẹ́ ǹkan tí ó máa múni mí dùn láti ṣe àwọn iṣẹ́ kọ̀kan tí mo nílò láti ṣe, ẹ̀yàn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìyẹ náà. Lára ìwà-ìṣòwò mi dára, àwọn ènìyàn dẹ̀ fẹ́ràn rẹ̀, gẹ́gẹ́ bí mo ṣe jẹ́.